Oṣù tí mo nífẹ̀ẹ́ sí jù lọ. Àh! Oṣù yẹn náà ṣe pàtàkì sí mi gan-an ni. Ó dẹ̀ tún jẹ́ oṣù pàtàkì jù lọ nígbèésí ayé mi. Oṣù náà, ó bọ́ sí ìgbà tí inú àwọn òbí mi dùn jù lọ. Oṣù náà, ó tun wá jẹ́ oṣù, o-o-oṣù pàtàkì nínú àwọn oṣù. Oṣù náà ni oṣù kọkànlá. Oṣù náà ni oṣù tí wọ́n bí mi. Wọ́n bí mi nínú oṣù kọkànlá. So, mo wá tún nífẹ̀ẹ́ gidi gan-an láti mọ ṣe ǹkan rà-ràpìtì, pàkìtì, pàkìtì nínú oṣù náà. Oṣù tá ń wí yìí ná, oṣù náà ni ọdún tí mo ṣe ìgbéyàwó. Ọdún tí mo ṣe ìgbéyàwó. Oṣù náà tún wá jẹ́ oṣù tí ìyàwó tí mo fẹ́ sílé. Oṣù náà jẹ́ oṣù tí ó bímọ. Mo tún wà nífẹ̀ẹ́ sí kí ẹ pe ní gbogbo ǹkan tí a máa gbé ṣe kó jẹ́ nínú oṣù náà. Ṣe ẹ wá rí oṣù tí à ń wí yìí, oṣù náà, ó jẹ́ oṣù tí àwọn èèyàn mọ̀ mí sí pé mo mọ n gbé ǹkan ribiribi ṣe. Oṣù tá ń wí yìí, ó jẹ́ oṣù tí àwọn èèyàn mọ̀ pé ní gbogbo ǹkan tí mo ní lọ́jọ́ ayé mi, oṣù náà ni mo mọ ń gbé ṣe. Oṣù tí mo nífẹ̀ẹ́ sí jù lọ, ó náà ni oṣù kọkànlá, oṣù kọkànlá. Àh! Oṣù kọkànlá. Oṣù náà ni ó ní iyì, ó níyi pọ, ó níyi pọ.

Fóònù alágbèéká tí mo ń lò, ó náà ni wọ́n ń pè ní Redmi 14C. Sé ẹ rí fóònù náà? Sé ẹ rí fóònù náà? Ó jẹ́ fóònù tí ó yára. Ó de tún jẹ́ fóònù tí ó jẹ́ nǹkan tí ó gbajúmọ̀ jù ní àwùjọ nísinyi láyé lọ́dè òní. Fóònù náà ó jẹ́ ǹkan tí ẹ̀rọ tí wọ́n fi ń mú iná wọlé sí lára tó yára. Fóònù náà ó jẹ́ ǹkan tí tó jẹ́ pé tí wọ́n bá ṣáàjì ẹ̀ níìsínyi, yóò pẹ́ kó tó di pé ní yóò mọjá. Fóònù náà, ó jẹ́ fóònù tí ó jẹ́ o-o-ọ̀kan tí, ǹkan tí ó rẹ̀ sí ẹ bóo dé lásìkò síta wá yìí. Kì í ṣe, kì í ṣe fóònù tí wọ́n ti ń lò láyé ì, láyé àtijọ́. Fóònù náà jẹ́ fóònù tí ó jẹ́ ǹkan tí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí jùlọ láyé òde òsì, láyé òde òní. Tí wọ́n bá ń wo gbogbo fóònù àbí gbogbo àwọn ilé-iṣẹ́ tó dára jùlọ tí ó ń ṣe fóònù níìsín, fóònù náà ó jẹ́ lára àwọn àkọ́kọ́ tí wọ́n kà níbi ilé-iṣẹ́ tó ń ṣe. Ká tú wa wò pé ní fóònù nà yóò jẹ́ ǹkan tí etan ó nífẹ̀sí jùlọ nígbàtí wọ́n bá ń dìbò pé fóònù wo ló yára jù àbí fónù wo ló dáa jù àbí fóònù wo ni àwọn èèyàn nífẹ̀sí jùlọ. Fóònù náà ó jẹ́ fóònù tí ó bá sọnù tí èèyàn lè tètè rí pẹ̀lú pé ní gbogbo àwọn, àwọn ǹkan ìgbàlódé tí wọ́n ṣe sí ara rẹ̀ yóò jẹ́ kí ẹni tó sọ fóònù nà yóò jẹ́ kí ó tètè rí.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀, òní wípé, n ó lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí mi lẹ́yọ kọ̀ kan. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí mi ọ̀tọ̀ọ̀tọ̀ nibi tí wón ń gbé, ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí wón ń gbé. N ó sì lọ síbẹ̀ lẹ́yọ kọ̀ kan láti lọ kí won. Torí pé àsìkò ta wà yìí, àsìkò tí a gbúdọ̀ mọ wora wa lóore kóòreè, àsìkò tí a gbúdọ̀ mọ ríra wa lóòrè kóòrè, yóò tún máa mú ìdùnnú ayọ̀ àlàáfíà bá ara wa lẹ́yọ kọ ọ kan. Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kejì, òní wípé ní mo tún máa ń lọ sí àwọn ọ̀dọ̀ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi láti lọ jìròrò nǹkan tí wón ṣe ní gbogbo ọ̀sẹ̀ náà, táa tún fi para wa ní ẹ̀rín, táa fi ṣe àwàdà láàrin ara wa. Ètò mi fún ìparí ọ̀sẹ̀ tí mo tún máa ń ṣe, òhun ni wípé mo máa ń sọ fún ìyàwó ilé mi pé, a jọ lọ ra wa ní àsìkò náà tí a dẹ̀ jọ gbádùn ara wa ní àsìkò náà, tí ẹnìkan kan ò dẹ̀ ní bọ́ sí ìta. Torí wípé ìparí ọ̀sẹ̀ ó jẹ́ àsìkò tí kò kín sí iṣẹ́ níbẹ̀ tí a máa ń fi ní ìsinmi. Kò dẹ̀ sí pé olú ọkọ àbí ìyàwó yóò lọ sí ibi iṣẹ́. Ọkọ ó wà nílé tó jẹ́ èmi, ìyàwó na ó wà nílé tó jẹ́ ìyàwó mi. A jọ máa ń ríra wa, a jọ máa ń rẹ́rìn ín láàrin ara wa. A tún jọ bá ọmọ ṣeré torí pé àwọn ọmọ náà ò ní ye lọ sí ilé ẹ̀kọ́ ní ìparí ọ̀sẹ̀ náà. A jọ máa ń máa dẹ́fẹ̀ẹ́ láàrin ara wa. Ìparí ọ̀sẹ̀ ó jẹ́ àsìkò tí mo máa ń nífẹ̀ẹ́ sí jùlọ torí wípé ara mi tún máa ń dàgà jíá, ara mi tún máa ń jí pépé, ara mi tún máa ń wà ní bóṣẹ̀yẹ kórí. Torí wípé àwọn ìdùnnú, àwọn wàhálà tí, àwọn ìdùnnú tí yóò rí ní ìparí ọ̀sẹ̀ òun, yóò dì gbogbo wàhálà tí èèyàn ti ṣe ní gbogbo ọ̀sẹ̀ tí ó kọjá. Ìparí ọ̀sẹ̀ jẹ́ nǹkan tó jẹ́, nǹkan tó jẹ́ nǹkan gbóògì láàrin àwọn mọ̀lẹ́bí mi torí wípé a jọ pẹ́ ní inú ilé, táa jọ máa ń rẹ́rìn síra wa.

Ìwà ìṣòwò mi, ìwà ìṣòwò mi, ó jẹ́ ǹkan tí ó ń lọ déédéé torí pé àwùjọ tí mo wà àti àyíká ibi tí iṣẹ́ mi wà, ó jẹ́ àwùjọ tí àwọn èèyàn pọ̀ sí jù. Ó detú n jẹ́ àwùjọ tí àwọn èèyàn gbòò, àwọn èèyàn ńlá, àwọn èèyàn, àwọn èèyàn bìí tí wọ́n ti máa ń ṣòwò. Ó jẹ́ àwùjọ tí àwọn èèyàn olówó tó ti máa ń ṣòwò láàárín ara wọn. Ó detú n jẹ́ àwùjọ tí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí jùlọ torí wípé àwùjọ náà ó lójú ǹkan tí a wà dé bẹ̀ tí a kò ní rí. Àwùjọ náà ó jẹ́ ibi tí ìfẹ́ pọ̀ sí jù ní gbogbo àwọn àwùjọ tí ó rì ká mi. Àwùjọ náà ó jẹ́ ibi tí èmi gangan à lára tí mo nífẹ̀ẹ́ sí jù torí wípé ìsọwọ́ bí òwò mi ṣe ń lọ sókè tó ṣe ń gbòòrò ó dùn mọ́ mi nínú kọjá pé kí n wá sọ pé àwùjọ náà jẹ́ àwùjọ rere tí èèyàn gbúdọ̀ máa ba ọmọlúàbí torí wípé ìṣeni sí wa níbẹ̀ ó bá ara wa mu. Ó detú n jẹ́ ǹkan tí àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí jùlọ torí náà àwọn èèyàn máa ń pọ̀ láti wá mọ bá wa ṣòwò ní àwùjọ náà.

Ìrọrí tí mo máa ń lò ó dá lórí ẹyọ kan. Ìrọrí yẹn náà sì ni mo máa ń lò ní gbogbo nǹkan tí mo bá ń ṣe torí pé ìrọrí kan tí mo ní òun mo máa ń lò ó dáadáa ní ọ̀nà tí ó da púpọ̀ tí kò dẹ̀ sí wípé àbùjẹ́ ń jẹ kúùkan ó wá bá bí pé màá máa kábàámọ̀ pé mo lo ìrọrí mi lórí nǹkan kan. Ìrọrí tí mo máa ń rò tó sì jẹ́ pé ẹyọ̀kan ni mo nífẹ̀ẹ́ sí gan-an torí pé ó máa ń jẹ́ kí ọpọlọ mi kó máa jáfáfá kó sì máa jẹ́ wípé ìlò tí mò ń lò óuń tẹ́mi lọ́rùn ó dẹ̀ tún wù mí dáadáa.

Mi ò kò tíì lé ẹni kankan kúrò níbi iṣẹ́ rí, torí pé èmi gangan ò tí di ọ̀gá níbi iṣẹ́. Iṣẹ́ tí mò ń ṣe kò jẹ kí n lé lágbára láti lé ẹni kankan kúrò níbi iṣẹ́. Ṣùgbọ́n ó ti ṣojú mi rí tí wọ́n lé ẹni kan níbi iṣẹ́. Nǹkan tí ẹnihun sì ṣe, ó tó kí wọ́n lé e kúrò níbi iṣẹ́ náà. Ilé iṣẹ́ tí wọ́n ti ń ta ọjà ńlá, òun ni mò tí ń ṣiṣẹ́. Nígbà tí arákùnrin tí wọ́n lé kúrò níbi iṣẹ́ yìí, nígbà tí ó kó owó jẹ, dé bí pé ó ń pa ilé iṣẹ́ lára, tí wọ́n fi wá mọ̀ pé òun ni ó kó owó jẹ. Óun náà ni ó ṣe tí wọ́n fi lé e kúrò níbi iṣẹ́. Nǹkan náà ó tó nǹkan tí ó bí olùdásílẹ̀ ilé iṣẹ́ tó bi nínú dé bí wí pé ó lé e kúrò níbi iṣẹ́. Ó tún wá rán lọ sí ẹ̀wọ̀n títí tí àwọn ará mọ̀lẹ́bí rẹ̀ àti gbogbo mòkúlù mukùlùmuku rẹ̀ tí wọ́n fi dá owó tí ó kó jẹ padà. Èyí ni nǹkan tí mo mọ̀ nípa pé wọ́n lé ẹeyan kúrò níbi iṣẹ́. Ṣùgbọ́n èmi gangan alára mi n tíì lé ẹ̀eyàn kúrò níbi iṣẹ́ rí.

Bẹ́ẹ̀ni, mò ń fi aṣọ bora nígbà tí mò ń bá ń sùn. Tó bá jẹ́ pé ìgbà òtútù ni, aṣọ tí màá tún fi bora, yóò tún wà lé ke nká ju aṣọ tẹ́lẹ̀ lọ. Àṣìkò òtútù ó jẹ́ àṣìkò tí èèyàn tún máa ń fi aṣọ bora nígbà tí èèyàn bá ń sùn. Yóò tún wà yàtọ̀ sí àsìkò tí èèyàn máa ń fi bora nígbà tí ó bá ṣe, ìgbà òtútù. Mo mọ, aṣọ tí mò máa ń fi bora, ó tóbi débi pé tí n bá fi bo gbogbo ara mi mọ́ bẹ́ẹ̀dì tí mò ń fi ń sùn, ibùsùn tí mò ń fi ń sùn, yóò ka rí gbogbo orí ibùsùn náà. Tí ó fi wa jẹ́ pé bí n bá yín sá pọ̀ sì, bí n tún yín sá pọ̀ tún, abẹ́ aṣọ náà ni ó ń wà tí yín sì wà ní abẹ́ rẹ̀.

Bẹ́ẹ̀ni, mò mo ń lo ọwọ́ ọ̀tún, mo sì máa ń lo ọwọ́ òsì. Ọwọ́ ọ̀tún, ó jẹ́ ǹkan tí mo máa ń lò ju fún ǹkan gẹ́gẹ́ bí jíjẹ, mímu, àbí pé mo fi ọwọ́ gbé ǹkan. Ọwọ́ òsì bákan náà, mo màá ń lo òun náà gẹ́gẹ́ bí pé mo fẹ́ gbé ǹkan bákan náà, àbí tí mo bá wà ní ilé ìyàgbẹ́, ọwọ́ òsì ni ń fi tàbá, tí ń fi nu, tí ń fi fọ ìdí, kuro ní, kuro ní, tí kuro níbì idọ̀tí tí màá fi wà ní mímọ́. Ọwọ́ méjèèjì ó jẹ̀ ǹkan tí ó wúlò púpọ̀ jùlọ gẹ́gẹ́ bí pé èèyàn fẹ́ sáré. Ẹni tí kò ní ọwọ́ nísìnyií, eré sisá fún yóò le, ṣùgbọ́n ẹni tí ó ní ọwọ́ ọ̀tún àti tòsì yóò le sáré dáadáa. Yóò wà wà ní bóṣe yẹ kó ri. Ọwọ́ ọ̀tún, mò mo ń lo ọwọ́ ọ̀tún, mo sì máa ń lo ọwọ́ òsì. Ṣùgbọ́n ọwọ́ ọ̀tún oun ni mò máa ń lò jùlọ. Ọwọ́ ọ̀tún òun ní mò máa ń lò ní gbogbo ìgbà. Ki n tó mo pè ọwọ́ òsì, òun náà wulò láti kékeré mi. Òun ni mò tí ń nífẹ̀ẹ́ láti máa lo ọwọ́ ọ̀tún tí mò sì máa ń lo ọwọ́ òsì nírànlọ́wọ́ fún ọwọ́ ọ̀tún. Ọwọ́ ọ̀tún, ọ̀un náà ni mò sì máa ń fi ń kọ iṣẹ́. Ṣùgbọ́n ọwọ́ òsì náà, mò máa ń lo ọwọ́ òsì gẹ́gẹ́ bí pé mo fẹ́ gbé ẹrù nísìnyií, ọwọ́ mejéjì ni màá lò. To ba je pẹ́ ni, mo fẹ́ wọ aṣọ nísìnyií, ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì, ọun náà ni màá lò. Tí mo bá fẹ́ ṣe ǹkan to jẹ pé kì í ṣe pé ọwọ́ kan máa lò, ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì náà ni màá lò. So, so dàa wípé ó lè kí ọwọ́ méjèèjì kò lè bá jẹ́ ní, kò lè bá jẹ́ ní ǹkan tí màá máa fi lò ní gbogbo ìgbà.